Ǹjẹ́ mo ní aṣọ wíwẹ̀, aṣọ tí a fi ń wẹ̀? Rárá o, èmi kò ní. Ìdí tí èmi kò fi ní ni wípé èmi kì í ṣe ẹnìkan tí ó fẹ́ràn láti máa wẹ̀ nínú odò. Iwẹ̀ tí mo máa ń wẹ̀ ni ìwẹ̀ inú ilé, boyà mo wẹ̀ nínú balùwẹ̀ nínú ìyàrá. Ṣùgbọ́n pé kí a máa lọ sí odò àtọwọ́dá tàbí odò tí ó ń sàn láti lọ wẹ̀, èmi kì í ṣe eléyìí. Èyí nìyí tí èmi kò fi ní aṣọ wíwẹ̀. Ṣùgbọ́n mo rí dájú wípé àwọn ọmọ mi, mo ra aṣọ ìwẹ̀ fún wọn. Máa ma kó wọn lọ sí ibi tí wọ́n ti máa ń ṣe eré ìdárayá ìwẹ̀ wíwẹ̀. Ìgbà mìíràn ẹ wẹ̀, wọn máa lọ sí odò tí ó ń sàn ní ilé yìí tí kò jìnnà púpọ̀ sí ibùgbé wa. Ìwẹ̀ wíwẹ̀ dára púpọ̀. Nídorí náà ni mo ṣe ra aṣọ ìwẹ̀ fún àwọn ọmọ wọ̀nyí láti kọ́ wọn ní bí a ti ń wẹ̀. Èmi, bàbá wọn tí mi ò mọ̀ láti wẹ̀, a máa dùn mí. Ṣùgbọ́n èrèdí tí mi ò fi mọ ìwẹ̀ ni wípé èmi, mi ò rí ènìyàn fi kọ́ mi láti kékeré.

Oúnjẹ tí mo mọ̀ bí a ti ń ṣe dáradára. Mo mọ bí a ti gún iyán dáradára nítorí wípé ẹ̀yà ibi tí mo ti wá ní ẹ̀yà Yorùbá àti apá ọ̀dọ̀ tèmi ní ilẹ̀ Yorùbá ní ìlú Ìjẹ̀ṣà. Iyán jẹ́ oúnjẹ tí a fẹ́ràn láti máa jẹ. Ìdí nìyí tí mo fi mọ̀ nípa bí a ti ń gún iyán. Bí a bá fẹ́ gún iyán, ohun àkọ́kọ́ tí a kọ́kọ́ ṣe òun ni wípé a ó bẹ iṣu. Nígbà tí a bá ti bẹ iṣu náà tán, a ó kó lé iná sínú ìkòkò tí a ó fi sè é. A ó da iná rẹ̀ tí yóò gbóná dáradára. Nítorí pé ooru tó bá pọ̀ ni yóò jẹ́ kí iṣu yìí kó jiná lẹ́ẹ̀kan náà. Nígbà tí iṣu bá ti jiná tán, ohun tí ó kàn láti ṣe ni wípé a ó fọ odó eléyìí tí a ó fi gún iyán náà. Ènìyàn méjì lè gún iyán papọ̀. Bákan náà sì ni ẹnìkan ṣoṣo lè da iyán gún. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà èmi nìkan ni mo máa ń da iyán gún. Ó máa ń rọ̀ mí lọ́rùn, ó sì máa ń jẹ́ kí iyán náà kó dára nígbà tí mo bá dà á gún. Ní bí a ti ń gún iyán, a máa ń lo ọmọ odó àti ìyá odó. A ó kó iṣu sọ sínú ìyá odó, a ó sì gbé ọmọ odó, a ó bẹ̀rẹ̀ sí ní jan mọ lọ́rí. Báyìí ni a ó ti ṣe títí tí iyán náà yóò fi fà. Iyán dára púpọ̀ ní jíjẹ. Nígbà tí ènìyàn bá rí ọbẹ̀ ẹ̀fọ́. Yala ẹ̀fọ́ náà ní ègúsí tàbí kò ní ègúsí. Àwọn mìíràn fẹ́ràn láti máa lo ọbẹ̀ ilá láti jẹ iyán tí wọn. Ṣùgbọ́n èmi fẹ́ràn láti máa lo ọbẹ̀ ẹ̀fọ́ eléyìí tí ó bá ní ègúsí nínú. Iyán dára, a máa fún ara lókun, kì í sì ṣe ìjàmbá kankan fún ara.

Ọ̀nà tí mo máa ń gbà láti kojú ìdènà ọkọ̀. Kí ni ìdènà ọkọ̀? Ìdènà ọkọ̀ jẹ́ ohun tí a lè pè ní bóyá ìgbà tí ọkọ̀ ń ṣe sún kẹrẹ fà kẹrẹ ní òpópónà tàbí ní ìgbà tí àwọn ọkọ̀ mú ara wọn mọ́lẹ̀ tí wọn kò lọ lákòókò. Ní ìgbà mìíràn, ẹlòmíràn a máa wà lójú kan náà fún wákàtí méjì, wákàtí mẹ́ta. Ọ̀nà tí èmi máa ń gbà láti dènà irú ìdojúkọ yìí, òun ni wípé mo máa ń jáde kúrò nílé ní àkókò. Ni mo bá fẹ́ lọ ibìkan, bóyá mo ní ìpàdé tàbí mo fẹ́ lọ bá ènìyàn, mo ti máa ń gbéra wákàtí kan ṣáájú àkókò náà. Eléyìí máa ń ràn mí lọ́wọ́ láti dènà, láti, láti kojú ìdènà ọkọ̀ láti borí rẹ̀. Ọ̀nà mìíràn tún ni pé mo máa ń yẹ ẹ̀rọ ayélujára wò láti mọ bí ọ̀nà ti rí. Nítorí nípa ìjísẹ́ báyìí, màá mọ bí tó bá yẹ kí n gbà. Bóyá ojú ọ̀nà tí mo ní lọ́kàn bóyá ó dára láti gbà tàbí màá lọ gba ọ̀nà mìíràn. Ní ìgbà mìíràn ẹ̀wẹ̀, mo máa ń lọ gba ọ̀nà tó jìnnà. Ìdí ni wípé ọ̀nà tí ó kúrú lọ sí ibi tí mò ń lọ ní ìgbà mìíràn, ojú ọ̀nà lè ti dí. Kí ìdènà tí pọ̀ lórí ojú ọ̀nà náà kí ọkọ̀ má ṣe sún kẹrẹ fà kẹrẹ. Nítorí ìdí èyí tí mo bá ti ṣe àyẹ̀wò tàbí mo gbọ́ láti orí ẹ̀rọ rédíò asọ̀rọ̀mágbèsì wípé ojú ọ̀nà náà dí, kì í ni mélara láti lọ gba ọ̀nà tí ó jìnnà. Lótítọ́ mo lè lo ju wákàtí tó yẹ kí n lò kí n sì lo epo ọkọ̀ ju bí ó ti yẹ lọ. Ṣùgbọ́n yóò tẹ mi lọ́rùn nítorí pé kò ní sí ìdènà kankan. Èmi a sì dé ibi tí mò ń lọ lákòókò.

Àkókò tí mo fẹ́ràn jù nínú ọjọ́, àwọn àkókò tí mo fẹ́ràn jù nínú ọjọ́ dẹ láti ibi aago mẹ́sàn-án àárọ̀ títí wọ aago méjì ọ̀sán. Ìdí tí mo ṣe fẹ́ràn àwọn àkókò yìí ni wípé ó jẹ́ àkókò tí ènìyàn máa ń ṣe ohun tí yóò mú ìtẹ̀síwájú bá ara rẹ̀ jùlọ tàbí bá orílẹ̀èdè tàbí ìlú tàbí agbègbè àti iṣẹ́ níbi tó ti ń ṣiṣẹ́. Àwọn àkókò wọ̀nyí ni àkókò tí ènìyàn máa ń ní ìfarabalẹ̀ àti àfojúsùn láti ṣiṣẹ́ bòtìtọ́ àti bòtìyẹ. Ó jẹ́ àwọn àkókò tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn kì í fi ṣeré. Irú àkókò yìí kì í ṣe àkókò tí a máa ń bá ènìyàn ní ojú orun tàbí tí a máa ń bá ènìyàn tí yóò máa ṣe ohun tí a pè ní awẹ́wà. Àkókò aago mẹ́sàn-án àárọ̀ sí agogo méjì ọ̀sán, ó jẹ́ àwọn àkókò tí ènìyàn mo ń wà ní ẹnu iṣẹ́. Ó jẹ́ àwọn àkókò tí ọ̀pọ̀lọ mo ń jí pépé tí ó sì máa ń ṣe àǹfàní, tí ó máa ṣe ni láǹfàní jùlọ, tí ó máa ń mú àǹfàní lò jù nínú ọjọ́. Mo fẹ́ràn láti máa ṣiṣẹ́ ní àwọn àkókò yìí. Ìdí nìyí tí mo ṣe fẹ́ràn àwọn àkókò aago mẹ́sàn-án sí aago méjì ọ̀sán. Ohun tí mo ṣe sọ wípé òun ni ó dára jù nínú ọjọ́ òun ni wípé gbogbo nǹkan tí ènìyàn bá fẹ́ dà, iṣẹ́ tí ó bá ṣe, òun ni yóò sọ ohun tí yóò dà. Àkókò tí ènìyàn sì ní láti fi ṣe iṣẹ́ náà, òun ni wọ́n sì àkókò tó dára jùlọ nínú ọjọ́. So ìdí nìyí tí mo ṣe fẹ́ràn àwọn àkókò wọ̀nyí nítorí pé ó jẹ́ àkókò tí ènìyàn máa ń lò, tí ènìyàn máa ń lò láti ra ìgbà padà, tí ènìyàn sì máa ń lò láti ṣe ohun tí yóò mú ìtẹ̀síwájú bá òun tí kálá rẹ̀ àti agbègbè rẹ̀.

Ohun tí mo máa ń ṣe tí mo bá sín. Tí mo bá sín, tí mo bá ti rí wípé mo fẹ́ sín, ohun àkọ́kọ́ ni wípé màá kọ́kọ́ fi ọwọ́ mi bo ẹnu. Ẹ̀yìn ọwọ́ ni mo máa ń sábà lò, èmi kì í lo ojú ọwọ́. Ṣùgbọ́n tí mo bá ní àǹfààní láti ní aṣọ pélébé tí a fi ń nu ojú lọ́wọ́, màá ma gbìyànjú láti mú aṣọ yìí dání láti fi nu ẹnu mi nígbà tí mo bá sín tán. Nítorí pé tí mo bá ti sín tán, ohun tí ó kàn náà ni wípé kí n fi aṣọ tàbí ohun tí a fi ń nu ẹnu, kí n fi nu ẹnu náà nu. Ìdí tí mo ṣe máa ń ṣe eléyìí, ni wípé ní kò sí bí ènìyàn tí fẹ́ sín tí ìtọ́ kékeré kò ní jáde bóyá kó dúró sí ní ibi ètè, tàbí níbi ọwọ́ tí ó fi bo ẹnu nígbà tí ó sín. Eléyìí ni àwọn ohun tí mo máa ń ṣe. Àwọn tí ó bá wà ní agbègbè mi nígbà tí mo bá sín, èmi a máa yẹra fún wọn. Mà á sì máa sọ fún wọn wípé kí wọ́n gáfárà fún mi. Bó tilẹ̀ jẹ́ wípé nígbà tí mo bá sín náà, àwọn náà asì máa sọ wípé kí n ṣe ní ẹ̀ṣọ́, kí n pẹ̀lẹ́, kí n rọra ṣe.

Ǹjẹ́ mo ní ètò ààbò kọ̀ǹpútà? Ní ìwọ̀nba, mo ní ètò ààbò kọ̀ǹpútà, ṣùgbọ́n ohun tí mo ní gẹ́gẹ́ bí ààbò kọ̀ǹpútà, òhun ni wípé kí n fi àwọn òǹkà àti àkọsílẹ̀ ṣe kọ́kọ́rọ́. Nígbà tí mo bá ṣe eléyìí, kì í ṣe gbogbo ènìyàn ni yóò rí àǹfàní láti ṣiṣẹ́ tàbí láti wọ inú kọ̀ǹpútà mi. Ènìyàn tí mo bá fún ní kọ́kọ́rọ́ yìí tí mo bá sọ àwọn òǹkà àti àkọsílẹ̀ yìí fún nìkan ló máa ní àǹfàní láti gbé kọ̀ǹpútà náà lò. Ṣùgbọ́n mo mọ̀ wípé ààbò kọ̀ǹpútà o jù báyíì lọ. Àwọn kan wà tó jẹ́ í pé iṣẹ́ tí àwọn yàn láàyò, òhun ni láti máa dáàbò bo kọ̀ǹpútà. Wọ́n mọ àwọn ohun tí ó yẹ kí wọ́n ṣe. Eléyìí tí ó máa ń dáàbò bo kọ̀ǹpútà bóyá lọ́wọ́ọ àwọn ààrùn tó máa ń wọlé sí ara kọ̀ǹpútà tàbí lọ́wọ́ àwọn ìkà ènìyàn tí wọ́n máa ń fi nǹkan burúkú ránṣẹ́. Eléyìí tí ó lè ba kọ̀ǹpútà jẹ tàbí kí wọ́n fi jí àwọn ohun àlùmọ́nì tí ènìyàn ní tó fi pamọ́ sínú kọ̀ǹpútà rẹ̀. Ìdí nìyí tó fi jẹ́ wípé yàtọ̀ sí àwọn ọ̀nà témi máa ń lò láti fi dáàbò bo kọ̀ǹpútà yìí. Tí mo bá mọ̀ wípé ó ṣe dá-- ó pọn dandan fún mi, ma máa pe irú àwọn ẹni bẹ́ẹ tó jẹ́ pé iṣẹ́ wọn ni láti dáàbò bo kọ̀ǹpútà láti wá ràn mí lọ́wọ́ tí màá sì san owó iṣẹ́ wọn fún wọn láti dáàbò bo kọ̀ǹpútà mi.

Bóyá má tilẹ̀ má wọ ago ago ọwọ́. Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ago ọwọ́. Ago ọwọ́ jẹ́ ohun tí ó má a ń mú ènìyàn rẹwà. Ni ọ̀nà míràn, ago ọwọ́ jẹ́ ohun tí ó má ń jẹ́ kí ènìyàn kó wúlò tàbí kí a rí ẹni ènìyàn bí ẹni tó mọ nǹkan tó ń ṣe. Nígbà tí mo bá wọ ago ní ọwọ́, tí mo bá ní ìpàdé pẹ̀lú ènìyàn, a máa rán mi létí láti mọ àkókò tí ó yẹ kí n gbéra tàbí àkókò tí ó yẹ kí n kúrò ní ibìkan lọ sí ibìkejì. Ni ìdàkejì ẹ̀wẹ̀, ago ọwọ́ jẹ́ ohun tí ó rẹwà tó má ń fi ẹwà kún mi nígbàkúgbà tí mo bá ti ń lò. Mo ní wọn lóríṣiríṣi. Mo ní eléyìí tí a fi irin ṣe, mo ní eléyìí tí a fi idẹ ṣe, mo ní eléyìí tí a fi góòlù ṣe, mo ní eléyìí tí a fi awọ, eléyìí tí a pè ní lẹ́dà tí a fi ṣe. Orisirisi ni ago owo ti mo ni àwọn míràn tilẹ̀ dàbí kọ̀ǹpútà. Ni ìgbà ti àwọn míràn tí wọ́n jẹ́ eléyìí tó má ń gbé igi òǹkà sí ojú. Ago owo daa pupopupo. Nítorí náà, mo má ń wọ̀, mo sì lè sọ wipé ó dára kí gbogbo ènìyàn kó máa wọ ago ọwọ́.

Ìgbà mélòó ni ìrìnàjò mi lọ sí ibi iṣẹ́ má ń gbà. Àkókò tí mo máa ń lò dé ibi iṣẹ́, ó jẹ́ àkókò tó pọ̀ díẹ̀. Kì í gbà mí díín ní wákàtí márùndínlógójì kí n tó dé ibi iṣẹ́ láti ilé mi. Ìdí ni wípé ilé mi jìnnà sí ibi iṣẹ́ mi ní ìwọ̀n bátìrẹ́. Ni ọ̀nà kejì tí mo tún fi máa ń pẹ́ díẹ̀ ni wípé àwọn tó ń lo òpópónà láti ọ̀nà ilé mi lọ sí ibi iṣẹ́ wọn pọ̀ púpọ̀. Nítorí ìdí èyí, ọkọ̀ máa ń pọ̀ ní ojú ọ̀nà, ọkọ̀ àti alùpùpù. Elé yìí má ń jẹ́ kí ìrìnàjò náà kó má ya bó titọ́. Ìdí nìyí tí, ara ìdí nìyí tí mo fi máa ń pẹ́ kí n tó dé ibi iṣẹ́. Ohun kejì tó tún máa ń fà á tí àkókò tí mò ń lò dé ibi iṣẹ́ fi máa ń lé ní wákàtí ọgbọ̀n ìṣẹ́jú ni wípé ọ̀nà kan wà ní ọ̀nà ilé mi lọ sí ibi iṣẹ́, elé yìí tí kò dára mọ́. A sì ti pe àkíyèsí ìjọba láìmọye ìgbà kí ìjọba kí ó wá ṣe àtúnṣe rẹ̀. Ṣùgbọ́n tí ìjọba kò tíì rí ààyè láti wá ṣe àtúnṣe rẹ̀, ọ̀nà yìí a máa jẹ́ kí ìrìnàjò falẹ̀. A máa fa súnkẹrẹ fà kẹrẹ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. A tilẹ̀ máa gba mọ́tò sílẹ̀ nídi àwọn ènìyàn nítorí pé ọ̀nà náà wà ń pẹ́ ikú ni. Tí ó bá jẹ́ wípé ọ̀nà dá, tí kò sì súkẹrẹ fà kẹrẹ ọkọ̀, ìrìnàjò tí mò ń fi ọgbọ̀n ìṣẹ́jú ó lé márùn-ún rìn yìí, mo lè rìn láàrín ìṣẹ́jú mẹ́ẹ̀dógún. Ṣùgbọ́n nítorí bí ọ̀nà tí rí, a máa gbà mí ní àkókò kí n tó dé ibi iṣẹ́ láti ilé.

Bóyá màá ma wọ fìlà? A! Mo máa ń wọ fìlà púpọ̀ púpọ̀. Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà, mo máa ń wọ fìlà. Ara ìmúra ọmọ ilẹ̀ Yorùbá tó tọ́, ọmọ ká àárọ̀ ò jíire, òun ni fìlà wíwọ̀. Ó ti ẹ̀ ní bí a ti dé fìlà ní ilẹ̀ Yorùbá tí a fi máa ń mọ̀ bóyá àpọ́n ni ènìyàn tàbí ẹni náà ó ti láya. Ẹni tí ó bá jẹ́ àpọ́n, a tẹ fìlà sí apá òsì. Ṣùgbọ́n ẹni tó ti láya, a máa tẹ fìlà rẹ̀ sí apá ọ̀tún. Oríṣiríṣi fìlà ló wà ní ilẹ̀ Yorùbá tí mo sì ní ọ̀pọ̀lọpọ̀ àwọn fìlà yìí. Fìlà abetíajá wà, fìlà mìíràn wà eléyìí tí a pè ní akẹtẹ̀, ẹ̀ mìíràn wà tí a máa ń tẹ̀ ní gọ̀bù. Mo fẹ́ràn fìlà wúwọ̀, wíwọ̀ lọ́pọ̀lọpọ̀. Kò sí bí a ó ti wọ aṣọ ilẹ̀ Yorùbá tí a ò ki n fi fìlà sí. Ó tẹ́tí di bárakú àti àṣà tí kò le parun ní ilẹ̀ Yorùbá. Tó fi jẹ́ wípé bí ènìyàn bá tilẹ̀ ń ṣe ìnáwó gan-an lára àwọn ohun tí wón ó wùú, tí àwọn ènìyàn yóò sì bá wọn ra, òun ni fìlà náà wà. Fìlà ó máa ń dáàbò bo orí ènìyàn kúrò lọ́wọ́ oòrùn. Ó máa ń dáàbò bo orí ènìyàn kúrò lọ́wọ́ àwọn nǹkan mìíràn tó lè ṣe ìjàmbá fún orí náà. Fìlà dára láti máa wọ̀ púpọ̀ púpọ̀. Nítorí ìdí èyí ni mo ṣe fẹ́ràn àti máa wọ fìlà. Màá sì máa rí wípé àwọn ọmọ mi ọkùnrin àwọn náà wọ fìlà. Ilé ìwé wọ́n tilẹ̀ ní fìlà eléyìí tó ní gọ̀bì níwájú. Eléyìí máa ń dáàbò bo ojú wọn lọ́wọ́ oòrùn ní ìgbà tí wọ́n bá wà ní ilé ìwé tí wọ́n ń ṣeré wọn.

Bóyá mo ní nọ́mbà orílẹ̀ èdè mi. Mo ní nọ́mbà ìdánimọ̀ orílẹ̀ èdè mi. Gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀ èdè rere, ó ṣe pàtàkì fún ènìyàn láti ní nọ́mbà orílẹ̀ èdè rẹ̀. Nítorí ìdí èyí, mo ní nọ́mbà orílẹ̀ èdè mi. Bí ènìyàn bá fẹ́ gba ìwé ìrìnnà tàbí ta pé ní ìwé ìdánimọ̀ ti orílẹ̀ èdè rẹ̀, eléyí tina fi rìnrìn àjò lọ sí orílẹ̀ èdè ibòmíràn. Bí ènìyàn kò bá ní nọ́mbà ìdánimọ̀, a kì í fún irú ẹni bẹ́ẹ̀ ní ìwé ìrìnnà yìí. Ọ̀nà mìíràn tí nọ́mbà ìdánimọ̀ yìí tún fi wúlò òun ni wípé tí ènìyàn bá fẹ́ ra síìmù sì káàdì eléyí ti ò fin pè, tí kò bá ní nọ́mbà yìí lọ́wọ́ kò ní lè fi orúkọ sílẹ̀ fún síìmù. Síìmù tó bá ti lè rà kò ní wúlò fún. Ìjọba ń ṣe eléyìí láti dáàbò bo orílẹ̀ èdè kúrò lọ́wọ́ àwọn ìka ènìyàn, kúrò lọ́wọ́ àwọn ẹni ibi àti láti mọ àwọn tó jẹ́ ọmọ orílẹ̀ èdè ní tóótọ́ àti àwọn tó jẹ́ àjèjì. Inú mi dùn láti ní nọ́mbà orílẹ̀ èdè mi. Mo tilẹ̀ ti gba nọ́mbà náà láti bí i ọdún bí i mẹ́sàn sẹ́yìn. Mo sì mọ̀ lórí tí ẹnikẹ́ni bá bi mí tí mo lè pe nọ́mbà náà láìṣe pé mo bá lọ wo ìwé fún. Ó wúlò púpọ̀. Máa ma lò ó ní àwọn ibi tó bá ṣe pàtàkì láti lò ó. Gẹ́gẹ́ bí ibi tí mo ṣàlàyé lẹ́ẹ̀kan wípé tí ènìyàn bá fẹ́ gba ìwé ìdánimọ̀ orílẹ̀ èdè rẹ̀ tàbí tí ẹèyàn bá fẹ́ gba ìwé ìrìnnà ọkọ̀ tàbí tó bá fẹ́ ra síìmù sí fóònù rẹ̀, gbogbo àwọn ibi báyìí ni a ti máa ń bèrè àwọn nọ́mbà yìí.

Ṣé mo ní àìsàn ìkórìíra sí oúnjẹ kan? Mo fẹ́ lè sọ wípé kò sí oúnjẹ kankan tí mo kórìíra rẹ̀. Nípasẹ̀ ìdí èyí, ìdáhùn mi ni wípé èmi ò ní àìsàn ìkórìíra sí oúnjẹ kankan. Kò sí oúnjẹ kan tí ẹnu tèmi kọ̀. Kò sí oúnjẹ kan tí èmi kò lè jẹ. Àwọn kan wà tí wọ́n máa ń yan oúnjẹ ní pọ̀sì tàbí tí wọ́n máa ń yan oúnjẹ láàyò. Àwọn mìíràn á sọ wípé oúnjẹ kan wà tí àwọn ò lè jẹ ní òwúrọ̀. Àwọn kan á sọ wípé irú oúnjẹ kan báyìí ni àwọn lè jẹ ní àṣálẹ́. Ṣùgbọ́n ní tí temi, kò sí oúnjẹ tí èmi ò lè jẹ ní òwúrọ̀ tàbí ní ọ̀sán tàbí ní àṣálẹ́. Kò sí i oúnjẹ kan tí èmi kórìíra rẹ̀ tàbí tí mo bá jẹ, tí ó lè fún mi ní àìsàn tàbí tó lè da inú mi rú. Ẹ̀ kan tí oúnjẹ dà mí láàmú, irú oúnjẹ bẹ́ẹ̀, mo rí wípé a se ní àyíká tí kò mọ̀ tónítóní. Àwọn ààrùn tí èṣìṣin ti wọ inú oúnjẹ bẹ́ẹ̀, òun ló fàá tó ṣe ìjàmbá fún inú dídùn tó ṣe mí ní àkókò yìí. Látìgbà yìí ni mo ti máa ń rí i wípé agbègbè ibi tí a bá ṣe, ti ṣe oúnjẹ tí mo fẹ́ jẹ, mo gbọdọ̀ mọ bí a ti tọ́jú rẹ̀ sí. Lẹ́yìn èyí, kò sí oúnjẹ kan tí èmi kò lè jẹ. Mo fẹ́ràn oúnjẹ ní jíjẹ púpọ̀ púpọ̀. Nítorí ìdí èyí èmi ò kórìíra oúnjẹ kankan. Bóyá eléyi tí a dín ni, bóyá eléyi tí a bọ̀ ni, bóyá eléyi tí a sè ni, bóyá eléyi tí a yan ni, kò sí ọ̀nà tí ẹ gbà ṣe tí a gbé oúnjẹ náà fún mi tí èmi kò ní jẹ. Ohun kan tí mo kàn lè sọ ni wípé màá máa jẹun ní ìwọ̀ntúnwọ̀nsì, màá máa jẹun ní ìwọ̀nba. Nítorí pé gbogbo ǹkan tí ènìyàn bá fẹ́ ṣe gan, kò yẹ kí ènìyàn máa ṣe é ní àṣejù. Nítorí ìdí èyí mo máa ń jẹun ní ìwọ̀ntúnwọ̀nsì. Ṣùgbọ́n kò sí oúnjẹ náà, eleyi tí ẹnu tèmi kọ̀ tàbí tí ó máa ń fún mi ní àìsàn de bi pé màá wá kórìíra irú oúnjẹ bẹ́ẹ̀. Kò sí irú oúnjẹ náà.

Bí mo ti máa ń rántí àwọn àdéhùn tí mo bá ṣe. Mo máa ń rántí àwọn àdéhùn tí mo bá ṣe nípasẹ̀ wípé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo ní ìwé tí mo máa ń kọ sílẹ̀ sí tí mo bá ti ṣe àdéhùn wípé èmi àti ènìyàn a fẹ́ pàdé, tàbí mo fẹ́ ṣe ohun kan fún ènìyàn, tàbí mo fẹ́ lọ ibi kan, tàbí mo fẹ́ ṣe ohun kan ní àkókò kan. Mo ní àwọn ìwé tí mo máa ń kọ sí. Ohun kejì tí mo tún máa ń, tó máa ń ràn mí lọ́wọ́ tí kì í jẹ́ kí n gbàgbé ni wípé nínú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi, àyè wà ní orí rẹ̀ níbi tí mo lè tẹ̀ẹ́ pamọ́ sí láti kọ́ wípé tó bá di ní àkókò báyìí mo ní ìpàdé, tàbí tó bá di ní àkókò báyìí mo fẹ́ lọ rí ẹni bá ẹni yìí, tàbí mo fẹ́ ṣe ohun yìí, tàbí mo fẹ́ sọ ohun yìí. Àwọn nǹkan wọ̀nyí ló máa ń ràn mí lọ́wọ́ tí kì í jẹ́ kí n gbàgbé àwọn àdéhùn tí mo bá ní. Ni ọ̀nà mìíràn ẹwẹ̀, mo jẹ́ ẹnìkan tí iye rẹ̀ sọjí. Èmi kì í sábà gbàgbé nǹkan tí mo bá tilẹ̀ fi pamọ́ gan sínú ọpọlọ mi. Àwọn ohun tó ti ṣẹlẹ̀ ogún ọdún, ọgbọ̀n ọdún sẹ́yìn, ọpọlọ mi a sì máa rántí wọn. Nítorí ìdí èyí ní ìgbà mìíràn èmi kì í, èmi kì í, èmi kì í gbìyànjú láti kọ ohun tí mo bá fẹ́ ṣe sílẹ̀ tàbí àkókò tí mo bá ní ìpàdé. Mo máa ń dúró lé iyè mi wípé iyè mi yóò sọ ọ́ sí, màá rántí. Tí àkókò bá sì tító, màá lọ láti lọ ṣe ohun tó bá yẹ kí n ṣe ní àkókò. Tí ènìyàn bá ti ní ìpinnu lọ́kàn rẹ̀ wípé òun fẹ́ máa mú májẹ̀mú ṣẹ, tàbí pé òun kò ní máa fi nǹkan falẹ̀. Irú ìpinnu yìí a máa ran ènìyàn lọ́wọ́ láti máa mú májẹ̀mú àdéhùn ṣẹ àti láti máa rántí àdéhùn. Ṣùgbọ́n tí ènìyàn bá jẹ́ ẹni tí kì í ka nǹkan sí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà bó tilẹ̀ ṣe àkọsílẹ̀ gan, ó lè máa lọ sí ibi tó kọ̀ sí láti lọ kà. Mo lè sọ wípé àwọn ìwé tí mo máa ń lò àti ibi tí mo máa ń fi sí lórí fóònù àti ọpọlọ mi ló máa ń ràn mí létí àwọn àdéhùn.

Bí ìwà ìṣòwò mi ti rí, inú iṣẹ́ oko òwò ṣíṣe la bí mi sí. Nípasẹ̀ ìdí èyí, mo ti kẹ́kọ̀ọ́ púpọ̀ púpọ̀ nípa oko òwò. Mo mọ̀ wípé ẹni tí ó bá ní ẹ̀mí òtítọ́ tí kì parọ́, tí kì sì ṣe ẹni tí a máa lù ni ní jìbìtì. Irú ẹni bẹ́ẹ̀ a máa tètè ga nídìí òwò ṣíṣe, nítorí pé àwọn oníbàárà kì í fi irú ẹni bẹ́ẹ̀ sílẹ̀. Àwọn oníbàárà wọn máa lọ pe ara wọn wá wípé ẹni yìí olóòtítọ́ ni, ó sì dára láti bá dàówó pọ̀. Ọ̀nà mìíràn tún ni wípé tí ènìyàn bá jẹ́ ẹni tí kì í yẹ àdéhùn, irú àwọn irú ẹni bẹ́ẹ̀ oníbàárà rẹ̀ a máa pọ̀. Àwọn oníbàárà a máa pe ara wọn wá sí irú ọ̀dọ̀ ẹni bẹ́ẹ̀. Àwọn nǹkan báyìí ni mo yàn, mo mú ní ìwà mi bípe kin jẹ́ olóòótọ́, bípe kí n jẹ́ ẹni tó máa ń ranni lọ́wọ́, bípe kí n jẹ́ ẹni tó máa ń wá ìtẹ̀síwájú ẹni kejì. Nípa ṣi ṣe báyìí, àwọn oníbàárà mi mo máa ń gbé ìgbésẹ̀ láti ríi wípé àwọn náà tẹ̀síwájú nídìí iṣẹ́ wọn níbi oko òwò tiwọn náà. Bákan náà sì ni àwọn ti ó ń bá mi ṣiṣẹ́ èmi kì í fi ọ̀rọ̀ wọn ṣeré. Ìtọ́jú tó bá yẹ mo máa ń ṣe é fún wọn, nítorí pé mo mọ̀ pé kú iṣẹ́ òun ló máa ń mú ori iṣẹ́ yá. Nípasẹ̀ ìtọ́jú tí mo bá ṣe fún wọn, wọn a múra sí iṣẹ́ mi dáradára. Àwọn ọ̀nà tí mo máa ń gbà láti gbé oko òwò mi lárugẹ ni èyí: Èmi kì í fi oníbàárà mi ṣeré, èmi kì í fi òṣìṣẹ́ mi ṣeré, èmi kì í fi àkókó ṣeré, èmi kì í sì ṣe màgòmágó tàbí kí n ṣe awúrú ju nínú ọjà tàbí níbi òwò. Eléyìí, ó máa ń ràn mí lọ́wọ́ níbi ìṣòwò mi púpọ̀.

Iye wákàtí tí mo máa ń wọ àwo ìbòjú lójúmọ́. Mo máa ń wọ àwo ìbòjú ṣùgbọ́n kì í ṣe fún ìgbà pípẹ́. Nípapá jùlọ, wíwọ àwo, àwo ìbòjú mi ni bóyá ní ìgbà tí mo bá fẹ́ fi ka ìwé ní ibi iṣẹ́ tàbí ní òwúrọ̀ kùtùkùtù. Kí n tó kúrò nílé, mo máa ń ka bíbélì, mo máa ń wọ àwo ìbòjú láti fi ka. Tí mo bá tún dé ibi iṣẹ́ tí àkọsílẹ̀ tí mo bá fẹ́ kà tí ó bá kéré jọjọ, màá máa fi àwo ìkàwé mi tí ṣe àwo ìbòjú, màá máa fi sójú. Gbogbo àkókò tí mo fi máa ń lo àwo ìbòjú ní ojúmọ́, ó pọ̀ tán àári iru re ri Kò pé wákàtí mẹ́ta nítorí pé èmi kò fẹ́ràn láti máa wọ̀ lóòrèkóòrè. Èmi kì í, kì í ṣe wí pé mo fi ń ṣákọ. Kò sí ṣí, kì í ṣí, kì í sì ṣe wí pé mi ò lè ríran tí mi ò bá wọ̀. Nítorí ìdí èyí, wíwọ̀ rẹ̀ nígbà tí mo bá ti ní àwọn ohun tí mo fẹ́ fi ṣe ni. Nípasẹ̀ ìdí èyí, èmi kì í wọ̀ wọ́n ju ó pẹ́ ju lójúmọ́ wákàtí mẹ́ta sí wákàtí mẹ́rin lọ.

Àkókò tí a máà ń ṣí ilẹ̀kùn ọ́fíìsì mi. A máà ń ṣí ọ́fíìsì mi ní agogo mẹ́jọ̀ àárọ̀. Agogo mẹ́jọ̀ àárọ̀ ni àkókò tí àdéhùn wà wípé oníkálukú gbọ́dọ̀ ti dé ibi iṣẹ́. Ṣùgbọ́n ta bá wò pé agogo mélòó gan-an ní pàtó ni ẹni tí ó wà ní ìgbọnrun kọ́kọ́rọ́ náà ló máà ń ṣí ilẹ̀kùn. Agogo mẹ́jọ àbọ̀ lójoojúmọ́ ọjọ́ ìṣẹ́ ni ẹni tí kọ́kọ́rọ́ ń bẹ wà ní ọwọ́ rẹ̀ ló máà ń ṣí ilẹ̀kùn ọ́fíìsì mi. Ṣùgbọ́n àkókò tí a fi ẹnu kò sí wípé oníkálukú gbọ́dọ̀ ti dé ibi iṣẹ́, ó jẹ́ agogo mẹ́jọ òwúrọ̀. Ẹnikẹ́ni tí ó bá dé lẹ́yìn ago mẹ́jọ, òun nìkan ni a máà ń pè ní apẹ́lẹ́yìn. Bí ènìyàn bá dé ní ago méje àbọ̀ tàbí ó dé ní ago mẹ́jọ kú ìṣẹ́jú méjì, irú àwọn ẹni bẹ́ẹ̀ wọ́n dé ní àkókò ni. Ènìyàn tó bá dé ní ago mẹ́jọ olùgere, òun náà dé ní àkókò. Ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá ti dé ní agogo mẹ́jọ, ó kọjá ìṣẹ́jú kan, àwọn ni a kà sí wípé wọ́n fi iṣẹ́ wọn falẹ̀ tí wọ́n kì í ná ní àkókò, tí wọ́n kì í dé lákòókò. Àkókò ago mẹ́jọ gẹ́rẹ́gẹ́, òun ni a mọ̀ wípé ó yẹ kí ènìyàn kí ó máa dé ibi iṣẹ́. Ìdí tí a sì fi ṣíṣe ago mẹ́jọ ni wípé ibikíbi tí ó wù kí ilé ẹni, oníkálukú kò lè wà. Tí ó bá jí lákòókò tí ó sì, tí kò sì jáfára tí ó múra kíá kíá, yóò dé ibi iṣẹ́ rẹ̀, ó pẹ́ ju ago mẹ́jọ.

Bóyá mo jẹ́ ọlọ́wọ́ ọ̀tún tàbí ọlọ́wọ́ òsì, èmi gẹ́gẹ́ bí ẹnìkan ọlọ́wọ́ ọ̀tún ni mí. Ọwọ́ ọ̀tún ni mo máa ń lò, mo sì fẹ́ràn rẹ̀ púpọ̀ púpọ̀. Tí mo bá ti fẹ́ dá àpáárá ní ilẹ̀ Yorùbá níbi tí èmi ti ṣẹ̀ wá, a gbàgbọ́ wípé ọmọ tó bá dára òun ló máa ń lo ọwọ́ ọ̀tún. Ṣùgbọ́n àpáárá ni mo fi ilé yìí dá. Àwọn ẹlòmíràn a máa lo ọwọ́ òsì, kò túmọ̀ wípé wọ́n kì í ṣe ọmọ dáradára tàbí ọmọ burúkú ni wọ́n. Ohun tí mo rí nípa àwọn ọlọ́wọ́ òsì tí mo sì lè fi ìdí rẹ̀ múlẹ̀ nítorí wípé káàkiri àgbáyé ni mo ti ṣe àkíyèsí rẹ̀ lára wọn. Àwọn ọlọ́wọ́ òsì wọ́n máa ń jẹ́ ọlọ́pọlọ pípé. Wọ́n máa ń jẹ ẹni tí ó lè ṣe ǹkan botitọ́ àti bó ti yẹ. Wọ́n jẹ́ ẹni tí ìrònú jìnlẹ̀ wọn tó pọ̀ púpọ̀. Wọ́n sì jẹ́ adarí rere ní ìgbàkugbà tí a bá fi wọ́n sí ipò adarí. Fún àpẹẹrẹ Barack Obama ní ilẹ̀ America ọlọ́wọ́ òsì ni. Ni orílẹ̀ èdè Nàìjíríà ní ìyí, Babátúndé Raji Fashola tí ó jẹ́ gómìnà ìpínlẹ̀ Èkó ní ìgbà kan ọlọ́wọ́ òsì ni. Àwọn wọ̀nyí wọ́n sì jẹ́ àpẹẹrẹ rere fún ọlọ́wọ́ òsì. Èyí nìyí tí mo fi sọ pé ẹni tó bá ń lo ọwọ́ òsì kò túmọ̀ sí pé kò mọ nǹkan tó ń ṣe tàbí pé ọmọ burúkú ni. Ṣùgbọ́n ó jẹ́ ohun tí ó wọ́pọ̀ wípé kí àwọn ènìyàn ká máa lo ọwọ́ ọ̀tún. Àtẹ́lẹwọ́ ni mo bá ìlà, èmi ò mọ ẹni tó kọ́. Ìdí kan tí mo ṣe fẹ́ràn àti máa lo ọwọ́ ọ̀tún èmi ò lè sọ. Ṣùgbọ́n ohun tí mo mọ̀ ni wípé ọwọ́ ọ̀tún ni mo máa ń lò. Bí mo ti gbọ́njú bá a ni ẹ́. Gbogbo àwọn tó sì yemi káàkiri nínú ẹbí, gbogbo wọn pátápátá ọlọ́wọ́ ọ̀tún ni wọ́n. Kò fẹ́ẹ̀ sí ìkankan nínú ìdílé mi tó jẹ́ ọlọ́wọ́ òsì. Ṣùgbọ́n láàárín àwọn ọ̀rẹ́ àti àwọn ojúlùmọ̀, mo mọ àwọn tí wọ́n jẹ́ ọlọ́wọ́ òsì o. Ṣùgbọ́n onítèmi o, ọwọ́ ọ̀tún ni mo máa ń lò.